Mo kẹ́yìn lọ sí ibi orin, nítorí pé ibi orin ibi tí ariwo máa ń wà ni. Ó sì ti ṣe díẹ̀ tí èmi ti lọ síbẹ̀. Ibi tí ó bá ti lariwo tó ti pọ̀ bá òun náà, èmi kì í sábà lọ síbẹ̀. Àti pé ibi iṣẹ́ mi, àyè àti ráyè láti lọ sí ibi ǹkan bá òun, ó máa ń-- wọ́n ṣe mí bákan bákan lára. Ṣùgbọ́n tí mo lọ gba orin gbà mí, mo prefer kí ǹkan wá nu ilé. Tí bá ti wá ilé kí n sì lu earpord mi àbí kí n lo Earpiece mi kí n sì fi mọ gba orin. Èyí ò ún ṣe ju kí mo lọ sí ibi orin lọ. Kéyìn ṣe gbogbo ìgbà náà, bóyá lẹ́ẹ̀kan ló ṣú, táwọn ọ̀rẹ́ bá gbé mi jáde, mo wọ́n ń lọ sí ibi olórin.

Oṣù kan naa máa ń fún mi fún ìsinmi ní ọdún, tí mo bá sì fẹ́ gba holiday ọdún bá, holiday lọ́dún bá un, mo máa ń gbà sí ìgbà àwẹ̀ ni, ìgbà tí, tí àwẹ̀ bá ń lọ ni mo ń gbà sí. Torí pé lásìkò àwẹ̀ un, olúware ò kí ń rí energy láti ṣiṣẹ́, ti ó yẹ kí ẹ̀yin ṣe tára tára baun nà. Is either kí n wá n lé kí n máa sùn àbí kí n kan wá nlé, ara ó ti ṣe bákan. Ó, ìgbà àwẹ̀ bá un ni máa ń jẹ́ kó holiday mi wà, kí n ba lè rí, kí n ba lè ráyè ṣe ohun tí n bá fẹ́ ṣe kí n sì sin Ọlọ́run mi. So, ohun tí mo máa ń ṣe ní gbogbo ọdún ọdún nù, oṣù kan ni make sure pé mo lò ó ń lé, ẹ̀yin ọdún ni wàá resume síbi iṣẹ́ bi n semoọ́ṣe nu.

Ní ojoojúmọ́, wákati méjìlá làá maa fi n ṣiṣẹ́. Ti a bá ti lọ ní òwúrọ̀, láágo méje a padà wá, ó di alẹ́ ná. Wakatí méjìlá làá mo fi n ṣiṣẹ́ ní ojoojúmọ́. Iṣẹ́ náà ò sì rọrùn torí pé eyan ó jáde lọ àti rí bí jẹun gan nígbà míì. Àá! Ó mọ lọ gan, ó mọ lọ fá gan ni o.

Ẹ̀fọ́ rírò, èmi fẹ́ràn kí n mo'n jẹ ju nítorí pé kò sí ohun o lè jẹ pẹ̀lú ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ rírò dára fún ara, ó sì jẹ́ oúnjẹ tí èèyàn ó jẹ, tí ó sì dùn dáadáa ní gbogbo ìgbà. Ó sì jẹ́ ohun tí èèyàn ó mọ rí ní gbogbo ìgbà tí ó, tí ó lè láti rí. Tí ẹ̀ bá wọ sọ́jà, ẹ̀yan ó rí ẹ̀fọ́ rà. E ẹ̀fọ́ rírò sì ni tó bá fi rú sí, ah! Ìmá dùn dáadáa ni, tí ó sì dùn jẹ tí wọ́n bá ṣe, ẹ lè fi jẹ àmàlà, ẹ lè fi jẹ ìrẹsì, ìrẹsì tí ẹ lè fi jẹ, ẹ lè fi jẹ ẹ̀bà.

Iru kọ̀m̀pútà tí emi ní ni laptop HP. HP tí emi ṣì ń lò ní, ó jẹ́ HP tó ń pè ní probook, tó sì jẹ́, tó sì ní configuration one terabyte, eight gig RAM. Ńte mi ń ló nú, ó sì tùn ún lò, ó sì ráya, ó sì, ó sì rá, ó sì, ó sì yára ní lílò. Tí n bá ti fé lo íńtánẹ́ẹ̀tì pẹ̀lú ẹ̀, ó yára ní lílò dáadáa, ó sì sharp.

Ìmọ̀ tí mo fẹ́ kọ́ nísìn ni ìmọ̀ nípa kọ̀m̀pútà kí n mọ bí wọ́n ṣe ń lo kọ̀m̀pútà láti fi kọ́ ẹ̀kọ́, kí n fi ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti mú ẹ̀kọ́ kó fi yára kó ṣì jẹ́ ohun tó rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà.

Rárá o, láti má ra oúnjẹ káàkiri kò ṣe ohun tó dára fún ọmọ ènìyàn nígbà míì, nítorí pé ẹlòmíràn kò ní ìmọ́jútó tó ara, kò sì ń farasin ohun tó ye kó ṣe. Láti má ra oúnjẹ káàkiri ní àpòpọ̀ ọ̀nà kò ṣe ohun tó dára àti pé tí ẹ̀yan ń bá jẹ oúnjẹ kiri bá òun, Olúwa rẹ̀ ò mọ̀ bí ẹni tí ọ̀ ń ṣe rí àti pé bí ó ṣe máa ń mójútó gbòǹkan rẹ̀

Ẹ̀rọ tuntun bí a ṣe máa ń mu wá, a máa ń mu wá láti ìlú òyìnbó láti máa mu wá. Bí a ṣe ti a máa ń rà pẹ̀lú wọn, a máa ń order láti online ni. Láti orí afẹ́fẹ́ láti máa ń order. Tábá ti order, a ó wá gbe, wọ́n á ship ẹ wá sí orílẹ̀-èdè wa. Ti won ba tí wa ship ẹ wá, a wá clear ẹ lórí pẹ̀lú àwọn custom. Láti bẹ́ẹ̀, wọ́n wá gbé àwọn káríà, wọ́n wá gbé wá bá ọ níbi tí ọba wà, wọ́n gbé ẹ fún ọ ládùgbò rẹ̀ wọ́n sì gbé ọ lórí ẹ̀rọ ayárabíà asáà rẹ.

Oúnjẹ tí èmi féràn tí mo sì mọ̀ bí a ṣe ń ṣe dáadáa, òun ni ẹ̀wà àgọ̀yìn. Ẹ̀wà àgọ̀yìn tó máa ń dùn, tán sì máa ń fi búrẹ́dì jẹ. Tí n bá fẹ́ sè wà àgọ̀yìn mi, wọn ó máa ń fi ọ̀gẹ̀dẹ̀ sí i, kọ́ ba lè fi mú dùndún rẹ̀ jáde sí dáadáa. Wọn ó sì fi irù sí i láti jẹ́ kó dùn dáadáa. Ẹ̀wà àgọ̀yìn, ẹ̀wà tí oníkálukú máa ń fẹ́ràn ni. Wọ́n wá fi pọnmọ́ si, wọ́n ó fi ọ̀gẹ̀dẹ̀ sí i. Tí n bá ti fi ọ̀gẹ̀dẹ̀ sí i ba hun, ẹ wàá rí pé adùn rẹ̀ ó jáde, yóò sì dùn dáadáa.

Ah, ìjiyàn jẹ́ je bi n tí ọmọkùnrin máa ń fẹ́ràn. Labápé, tí a bá ti lọ lè wo bọ́ọ̀lù, tí a bá ti lọ lè wo bọ́ọ̀lù eré ìdárayá dé, a wà máa jiyàn lórí ẹni ó jẹ ẹni ò jẹ, bó lo ṣe lọ, bó lo ṣe rí, ta ló ṣe dáadáa, ta ń ò ṣe dáadáa. A máa ń jiyàn dáadáa. Bí ó ṣe máa ń rí lẹ́ẹ̀kọ̀kan nìyẹn, a sì máa ń jiyàn dáadáa. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí a bá ti kórawọ́ jọ, a máa ń jiyàn gan-an lórí ọ̀rọ̀ pàtó, lórí ọ̀rọ̀ politics, lórí ọ̀rọ̀, lórí ọ̀rọ̀ eré ìdárayá la máa ń fi jiyàn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò kọ̀ọ̀kan lórí tẹlifísàn. Bí tí n bá dé láti ibi iṣẹ́ lálẹ́, n ó máa jókòó pẹ̀lú àwọn ẹbí lè mi, àwọn aralè mi, àwọn ẹbí mi. A jókòó, a sì mọ wo tẹlifísàn dáadáa. Tí a bá sì wòó dáadáa bá òun, a sì mọ sọ̀rọ̀ nípa ohun tó bá ń lọ ní ìlú, a sì mọ sọ̀rọ̀ lórí ohun tó bá ń ṣẹlẹ̀ nínú ìlú. So ìwòran náà a máa ń wòó dẹ́kọọ̀kan àti pé ọ̀sọ́ tí n bá dé láti ibi iṣẹ́ tí ó rẹ́ra, a máa ń wòó dáadáa ni o.

Àwọn òṣìṣẹ́ mi wọn ò le láti darí nítorí pé ohun tí wọ́n bá fẹ́, mo máa ṣe fún wọn àti pé gbogbo ohun tó bá yẹ kí n ṣe gẹ́gẹ́ bí adarí wọn, mò máa ń ṣe lásìkò, mo sì máa ń fara tù wọ́n. Láì jẹ́ pé kí n máa fi nǹkan le fún wọn. Kò sí ohun tó burú kí adarí kó fi, kó tura fún àwọn òṣìṣẹ́ rẹ̀. Mo sì máa ń ṣe e kí gbogbo wa baa lè fi gbádùn ara wa, ká lè fi fara ṣiṣẹ́ dáadáa.

Àwòrán ilé, àwọn àwòrán tó máa ń fi sínú ilé, ohun tó máa ń mú ilé kó máa mú beauty ilé jáde dáadáa, òun ni ohun tí àwòrán ń bẹ. Àwòrán sì ni ó máa ń jẹ́ kí ilé kó f'àì n dáadáa, ó sì máa ń jẹ́ kí ẹwà ilé kó jáde dáadáa. Àwòrán ilé kò ṣòro kà. Tẹ bá ti fẹ́ ka àwòrán ilé, ẹ wò bí óhún tí ń bá ń ṣẹlẹ̀ bóyá story family ní àbí nǹkàn kàn tó bá ṣàtìṣẹ́lẹ̀ rí, òhún tí ẹ ó wò mọ́ lára ni ẹni tí ẹ ó sì ṣe kí ẹ fi ya àwòrán náà. Àwòrán ilé kì í ṣe òhún tó le dáadáa bá nà.

Nígbà tí emi máa ń fi ń jẹ irú ni ìgbà tí mo bá ti fẹ́ ṣe ẹ̀fọ́ rírò àbí ìgbà tí mo bá ti fẹ́ ṣe ìrẹsì. Mo máa ń lo irú torí pé irú máa ń mú adùn jáde, sì máa ń mú oúnjẹ òun kó ní adùn dáadáa, kí èèyàn ó sì gbádùn rẹ̀. Irú rè ó wà lára àwọn tí ìyá ìyá wa tán fi kọ́ wa ní oúnjẹ mọ̀ọ́ ṣè.

Bí a ṣe máa ń ṣe ìdúnàádúrà, nígbà tí a bá ti gbàdúrà tán, ta sì fẹ́ ṣe ìdúnàádúrà, a ó mọ ra àwọn ǹkan tí máa ń dùn ni, tí máa ń fa dùn sí ènìyàn ní ọkàn, àwọn ǹkan jíjẹ, àwọn ǹkan bí ọsàn, àwọn ǹkan bí ohun mímu. A ó pín kí gbogbo oníkálukú mu, kí gbogbo oníkálukú sì dùn nù. Ẹ ó rí i pé tí ìdùnnú àwọn èèyàn yóò yára fi àdúrà náà gbà lásìkò.

Bẹ́ẹ̀ni, ọjà dídì ní gbogbo ìgbà ni. Tí mo bá ti lọ, tí mo bá sì ń bọ̀, mo máa ń di ọjà Kirini. Mo máa ń di ọjà ábọ̀ ní gbogbo ìgbà tí mo bá ti lọ sínú ọjà. Mo máa ń di ọjà ni o. Ẹ má wọrí, gbogbo ìgbà tí mo bá ti.

Bẹ́ẹ̀ni, mo ti fún ẹni ní ẹ̀jẹ̀ rí nígbà tí àwọn tí wọ́n ń pè ní Red Cross wá sí ilé ìwé wa tí wọ́n sì ń bèrè ẹ̀jẹ̀ fún àwọn ẹni tí wọ́n ní ìwúlò rẹ̀. Àwa ta ṣì lẹ́jẹ̀ lára nígbà náà, a sì fún wọn ní ẹ̀jẹ̀. Àwọn náà bá ṣe ẹ̀bùn fún wa, peak milk, ká bá lè fi tura ká.

Ó ti pẹ́ tèmi ti lọ sí ilé ìjọsìn, nítorí pé àìráyè àti àwọn tí a máa ń ṣe ló máa ń jẹ́ kí n mọ́. Kì í jẹ́ kí n ráyè láti máa lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn, Ìsìn yìí mo ti dé bẹ́ẹ̀ ti pẹ́. Kódà yín fẹ́ lè rántí, nítorí pé gbogbo wíkẹ́ẹ̀dì báyìí mo máa fi ń ṣe àwọn ètò kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni, kẹ̀kẹ́ jẹ́ ohun tí mo kọ́kọ́ mọ̀ gùn látì'gbà tí mo ti j'ọ́mọ̀dé. Ni báàmi ra kẹ̀kẹ́ fún wa, a ó mọ̀ tira ki èmi àti àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbón mi. Látì'gbà tí mo ti wà ní kékeré, lèmí ti mọ bí a ó ti ń gun kẹ̀kẹ́. Ìgbà náà a ó gun kẹ̀kẹ́, a ó sì ń ṣe, a ó tún mọ̀ gùn kiri. Kẹ̀kẹ́ jẹ́ ara ohun tí a ó fi ń ṣe eré ìdánìyàrá, eré ìdánìyàrá nígbà tí a ó fi wà ní ọmọ kékeré. Báà tí ṣe ń ṣe díẹ̀díẹ̀ náà, kẹ̀kẹ́ rè, ohun tó dùn gùn ni, ín sì mọ̀ ń mú ẹ̀jẹ̀ wa kó rí bí ọmọdé ta jẹ́ nígbà náà. Eré ta a mọ̀ ń ṣe náà ni eré àwọn ọmọ kéékèèké. A sì máa ń fi kẹ̀kẹ́ náà, a sì máa ń fi dárayà ni.

Rárá o, mi ò ní àìsàn. Dèpòdípò àìsàn tí yóò mú mi láti mọ̀lé mọ́ jẹ oúnjẹ. Oúnjẹ wà lára àwọn ohun tí mo fẹ́ràn jù dáadáa mo sì fẹ́ràn kí n mọ́ jẹ oúnjẹ. Àìsàn tí ó mú ni pé hiń ńí rí oúnjẹ jẹ. HÀ àìsàn náà ó le gan ni o nítorí pé èmi ò le ṣe kí n má jẹun lójúmọ́ kan bí ẹẹ̀mẹrin kí n má le jẹun. Rárá o, mo máa ń jẹun dáadáa.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀, àwọn nǹkan ǹkan bẹ́ tí a máa ń ṣe níparí ọ̀sẹ̀, lágbègbè ilé wa, a máa ń ṣe ìpàdé, ìpàdé àwọn ọ̀rẹ́ tó ń bẹ níparí oṣù, ìpàdé àwọn ará elédè wa, wọ́n tun bẹ ní ìparí oṣù. Oun tó pọ̀ wà tí olúwa rẹ̀ máa ń kojọ tí oṣù tí ọ̀sẹ̀ bá ti ń parí. Ní gbogbo ìparí ọ̀sẹ̀, àwọn oun pọ̀ tí a ó máa ń ṣe, àwọn ọ̀rẹ́ ó wá ní wá, àwọn ẹbí wa kọ̀ọ̀kan o wá kí wa, wọn o wá yẹra ẹni wò ní ìparí ọ̀sẹ̀. So oun pọ̀ tí a ó máa ń ṣe ní gbogbo ìparí ọ̀sẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lágbègbè jú, é tí mo bá ti fẹ́ ní ìwé kíkọ àbí nígbà tí mo bá ti fẹ́ gbá rìsáàtì, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, n tó sì máa ń mú ǹkan kíkọ yára fún yan ni ẹni ètò AI AI tán ṣẹ̀ṣẹ̀ mú jáde wá, n tó máa ń mú yára fún wa nùú, àwọn akẹ́kọ̀ọ́ n tó máa ń mú nǹkan kíkọ yára fún wọn nùú, bẹ́ẹ̀ náà ni àwa náà táà ń jẹ́jẹ́ bí òṣìṣẹ́

Irú aṣọ tí mo fẹ́ràn láti máa ń wọ̀ ní gbogbo ìgbà ni kí n máa ń wọ native kì n sì gẹ filà mi. Ni gbogbo ìgbà tí mo bá ti ń lọ síbi iṣẹ́, mo máa ń wọ native ni. Ìgbà mí ṣíni, ni ìparí ọ̀sẹ̀, mo máa ń wọ ankara kí n máa lọ sí àwọn ìpàdé tí a ó bá ní. Àmọ́ àwọn bí i kí n máa ń wọ aṣọ gẹ̀ẹ́sì, kì n wù mí wọ̀ rárá ni o. Kí n máa wọ aṣọ native ohun tí mo ń wù mí láti máa ń wọ̀ ní gbogbo ìgbà nu u.

Tí mo bá ń ṣe ìṣòwò, mo máa ń farabalẹ̀ dáadáa nítorí pé ìwà ìṣòwò yàn ni àwọn customer máa ń wò nígbà mìí Te yan bá sì jeyàn dáadáa, te yan sì jeyàn tí ò kíi ń mú ǹkan mọ́ àwọn èèyàn tí máa ń mú ǹkan le fún àwọn èèyàn. Àwọn èèyàn ó fẹ́ràn láti máa bá yàn ṣòwò pọ̀. Òwò ṣíṣe sì nii ó nílò láti múyàn àbí kí ó ní mọ̀ wá dáadáa kí èèyàn ó sì farabalẹ̀ pẹ̀lú àwọn èèyàn nítorí pé olúwa rẹ̀ ó ní àǹfààní láti ṣòwò dáadáa pẹ̀lú àwọn èèyàn, kèèyàn ó sì máa pàdé àwọn èèyàn oríṣiríṣi ní gbogbo ìgbà.

Àwọn èèyàn ò ṣòro kíì. Tí mo bá ti ń jáde tàbí mo wà lórí ìrìn tàbí mo pàdé èèyàn tí mo wà nínú ọkọ̀, n ó mọ̀ pé àwọn èèyàn kára ó lé baba. Àgbàlagbà là ń fi iyi hun kíì. Bóò ni ọ̀rẹ́, àwọn ọmọdé là ń fi iyi hun kíì. So wà dáadáa, abí sọ wà pa àwọn ọmọ lóbìnrin, ọmọge là ń fi iyi hun kíì. Ẹ kú ìgbádùn níbẹ̀ yẹn o, àwọn onífájì là ń fi yii hun kíì. Ẹ kú gbe é nǹkan sẹ́ mi, àwọn tí wọ́n mú tí àwọn ọ̀mùtí là ń fi yii hun kíì.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún tí a ó máa ń ṣe ní ìparí ọdún. Lọ́dún tí a ó máa ń ṣe ní oṣù tí eléèyìn bó ń pè ní December, oṣù ìparí ọdún làá máa ń ṣe àjọ̀dún. Tí a ó máa ń lọ, tí a ó sì mú aṣọ tí gbogbo wa ó wọ̀, tí a ó sì wéwọ́, a ó mú nǹkan a ó ṣayé. Ẹ̀, ìgbádùn lórísìírísìí, bí ń ṣe ń lọ lọ́tùn ni ń lọ lósì.

Mo máa ń sábà pàdé àwọn ọ̀rẹ́ mi lágàgà tí a bá lọ jẹun níbi iṣẹ́. A jọ máa ń pàdé níbi tí Aó ti mo ń jẹun. Nígbà mìí sì ni a bá ṣe ìparí níbi iṣẹ́, ibi Aó ti ń wọkọ̀ là tí mo ń pàdé. Nítorí pé, ìyàsíìkò tí Aó máa ń fi ṣẹ́lẹ̀, ó máa ń bọ́ sáṣìkò kan, Aó sì jọ lọ máa ń pàdé níbi tí Aó ti ń wọkọ̀. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá gbọ́kọ̀ wọ́raà mi, mo ló máa ń gbé wọn níbi iṣẹ́ àbí ká wọn wá dúró dè mí níbi iṣẹ́ tè mi.

Àaah ohun tí akọ́kọ́ kọ́ nígbà tí a wà lọ́mọdé nuu, bàà ṣe ti ń mójú tó ara, òun náà sì ní àkọ́kọ́, ká mọ wẹ̀, ká mọ bí a ti ń wẹ̀, bi aba ti mọ bí a ti ń wẹ̀ tán, o wa mọ bọ̀, ó ṣe mọ se àwọn ǹkan mìíràn tó bá tẹ̀lé, àmọ́ bí a ṣe ti ń wẹ̀ òun ni ǹkan àkọ́kọ́ tó mọ mọ́ ń kọ́kọ́ kọ́ nígbà tó bá wà lọ́mọdé.

Rárá o, èmi ò tíì le ẹni kankan kúrò níbi isẹ́ rí, nítorí pé bí mo se ń ṣiṣẹ́ tó ní agbègbè isẹ́ wa tàbí níbi iṣẹ́ wa, n ò tí rí ẹni tó sẹ̀ mí lọ títí bá n náà rí, nítorí pé gẹ́gẹ́ bí aṣíwájú ibi iṣẹ́, mo máa ń ṣe ohun tó yẹ ni, mo sì máa ń darí àwọn òṣìṣẹ́ mi dáadáa. N ò fọjọ́ kan kí n fi kọjú ìjà sí òṣìṣẹ́ mi tàbí kí n lé wọn rí, n ò fọjọ́ kan sé rí. Ohun tí mo máa ń se ni pé mo máa ń kọ́ wọn ní ẹ̀kọ́, mo sì máa ń kọ́ wọn ní àtúnṣe.

Mo máa ń ra epo fún ọkọ̀ mi láàárọ̀ láàárọ̀. Tí mo bá ti jáde kúrò nílé tí mo ń lọ síbi iṣẹ́, mo máa ń ra epo sí ọkọ̀ mi. Nígbà mìíràn sì ni tí mo bá rí pé epo ti fẹ́ máa wọ́n, mo máa ń rà á sínú kéèkì kalẹ̀ sílé, tí mo bá ti fẹ́ jáde lóru ọ̀n, wọn máa top ọkọ̀ mi bí mo ṣe máa ń ṣe nu ní gbogbo ìgbà lójoojúmọ́.

Èmi jẹ́jẹ́ bí ẹni kan tí èé ní idùnnú láti mọ̀ sí àjọyọ̀ ọjọ́ ìbí ẹni, nítorí pé n wà tirayẹ̀ nígbà mi láti mọ̀ ṣírù nǹkan bá òun, ó máa le. Èmi jẹ́jẹ́ bí ẹni tó máa ń busy tí èé lákòókò fúnrú àwọn nǹkan bẹ́ẹ̀, àti pé àwọn ìpàdé pé oríṣìíríṣìí tí èmi máa ń lọ, àwọn ohun tí mo máa ń ṣe máa ń gbàṣikọ̀ mi ní gbogbo ìgbà tó fàánù láti pé mi ò nífẹ̀ẹ́ sí kí n máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí tèmi gan gan.

Àìgbàdùn pọ̀ lóríṣiríṣi, ìgbádùn sì pọ̀ rẹpẹtẹ. Ní ìparí ọ̀sẹ̀, a ó máa ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ tèmi tí a ó sì lọ lè ṣe fàájì, a ó lọ lè jẹja ẹja tí wọ́n yan, èmi àtàwọn ọ̀rẹ́ mi. A ó sì mu ẹmu débi pé a ó gbàgbé gbogbo ìṣòro tí ń bá ń ṣẹ eni. Bá ṣe ń jẹja, bẹ́ẹ̀ náà la ṣe ń mu ẹmu, bẹ́ẹ̀ náà la ṣe ń jẹ, a ṣe ń mu ọbẹ̀ aláta t'oyinbo ń pè ní pẹpẹsúùpù. Pẹpẹsúùpù rèé tí ẹran, pẹpẹsúùpù rèé tí ẹja, pẹpẹsúùpù rèé tí ẹran màlúù. Lóríṣiríṣi tí a ó máa fi ń ṣe ìgbádùn ni abẹ́ igi afẹ́fẹ́ ire.

Àwọn hin tí ó bá jẹ́ hin tí ò ní wí lò, n ò yí n sábà fi wọ́n lẹ̀ sórí ìmelì mi gẹ́gẹ́ bí àwọn ìmelì tó jẹ́ ìmelì advertisementi N i gbà wọ́n láyé, bí wọ́n ṣe ń wọlé bẹ́ẹ̀ náà ni mo ṣe ń yọ wọ́n kúrò. Àti pé mo rí pé ẹni tí ò bá wu lò, kò sí hin tí ó mu ni láti máa gbà wọ́n ní ààyè lọ títí bẹ́ẹ̀ náà.

Ní àárọ̀ làárọ̀ tí n bá ti jí, mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi kí n ba lè mọ́ n tuntun tó bá wọlé, kí n sì ba lè rí àwọn update lórí ohun tí mo bá ṣe ní ojoojúmọ́. Kí n tí tó sùn, mo máa ń yẹ́ ímélì mi wò kí n ba lè fi rí méséjì tuntun tó bá wọlé.

Ní gbogbo ìparí oṣù, mo máa ń fààyè ńlẹ̀ láti lọ lo akókò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi bí a ṣe jọ ń fojú kan jú làsì mú àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wá tí ó sì jọ mọ ìtẹ̀síwájú bí gbogbo nǹkan ó ṣe dára fún àwọn mọ̀lẹ́bí mi láti orí àgbà wa dorí àwọn tó kéré jù. Bẹ́ẹ̀ náà ni a ó sì jọ mọ mu, a ó sì jọ mọ sọ̀rọ̀, a ó sì jọ mọ jẹ, ní gbogbo wá a ó jọ mọ dunú, a ó wéwọ́, a ó sì jọ mọ ṣe n tó yẹ ní ìparí gbogbo nǹkan oníkálukú ó sì máa lọ lé ti ẹ̀

Gíga tó ga tó o hmm, mo ga depòdepò bí ọmọ ènyàn ṣe máa ń ga tó. Mo bá sì jẹ́ gíga, giga ènìyàn ni, mo dúpẹ́ fún o oba tó dá mi wáyé pẹ̀lú u bí mo ṣe ga tó yìí náà ah. A sì rí se láyé, aa sì dúpẹ́ fún o oba tó dá wa sí ilé ayé yìí náà bí a ṣe ga tó.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Tí ọkọ̀ bá ti ń bọ̀ kó tó di pé ó sún mẹ́ni bí hundred metres away, olúwa rẹ̀ ó ti na wọ́, ó na ọwọ́ tí eeyan ó fi da dúró, eeyan ó rí pé kó tó sún mọ́yàn tán, yi ó ti, yi ó ti, yi ó ti fi àmì dúró, yi ó ti fi sílẹ̀, tó bá sì sún mọ́yàn, eeyan ó sì dúró níbi tó yẹ.

Ìrù ẹbùn tí mo fẹ́ràn láti fi ṣe ẹ̀bùn fún àwọn èèyàn jù ní làbídùn, tí òyìnbó ń pè ní date, tí èmi fi máa ń ṣe ẹ̀bùn fún àwọn èèyàn náà tó bá jẹ́ nǹkan jíjẹ. Tè bá sì ṣe nǹkan jíjẹ, mo like kí n máa fi ràlùpùràánì tí a máa fi ń ka kéwú kí n máa fi fún àwọn èèyàn àsẹ́gùn.

Bẹ́ẹ̀ni, mo mọ orúkọ mo sì mọ ìtumọ̀ orúkọ tí mò ń jẹ́. Orúkọ tí mò ń jẹ́ ò ní Bólógi, ohun tó dára ni ìtumọ̀ ò, ó sì túmọ̀ sí ohun tó yẹ, ó sì tún tunmọ sí ohun tó fanimọ́ra, ǹkan dùnnù, ohun tó dára, ohun tí àwọn èèyàn ń fẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi, àwọn ẹni tí a jọ ń gbé àdúgbò pọ̀. A jọ mọ ra wa nítorí pé tí a bá wá sí ìpàdé a máa ń fojú kan jú. Gbogbo ìgbà tí a bá sì ń jáde láti inú ilé wa oníkálukú, a máa ń fojú kan jú, a sì máa ń kí ra. Gbogbo wa ti dára wa, máa sì mọ́ra wa nítorí pé tí a bá ti wá sí ìpàdé, gbogbo wa jọ máa ń fi ara mọ́ra. Ohun tí òyìnbó máa ń pè ní introduction a máa ń ṣe, tí gbogbo ó sì mọ́ra wa. Táléjò bá wọlé, a ti mọ̀ pé àlejò ni. Gbogbo wa kò sí be ti se se tí a bá ríra wa, ta ni mọ́ra wa. Ẹ kọ gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ́ rin. Wọ́n ní a mọ́ra wa o tí a bá rí ra wa. Tí a bá ti rí ra wa o, a ti mọ́ra wa.

Àlùpùpù, n ò tí gùn àlùpùpù rí, àmọ́ ọ gbó ìgbà táwọn èèyàn bá ń sọ̀rọ̀ lórí rẹ̀, ṣíṣe ni ó máa ń ṣe mí bíi pé Kẹ́mi náà ó ti gùn ún rí. N ó sì wá ọjọ́ kan nítorí pé mo ti fi sẹ́ mi báyìí pé àlùfúnfùn, àlùpùpù ẹ̀ mi náà ó fẹ́ gùn pẹ̀lú àwọn èèyàn, Kẹ́mi náà ba lè fi ní ẹ́spríréǹsì rẹ̀. N ó sì sí ní ọjọ́ kan, Kẹ́mi náà ó gùn pẹ̀lú àwọn èèyàn, àlùpùpù n ó gùn ún ní ọjọ́ kan.

Mo máa ń yàrá ṣètò àwọn iṣẹ́ tí mo bá ti fẹ́ ṣe. Àkókò tí mo máa ń ṣe nbá dé ibi iṣẹ́, n ó mú báirò, n ó sì mú ìwé, n ó sì ṣètò gbogbo ohun tí n bá fẹ́ ṣe fún òjò. N ó kọ́ ọ́ pẹ̀lú àkókò tí ń ó fi ṣe. Gbogbo ẹ̀ ni un dáa lẹ̀ kí ń bá lè fi ṣètò wọn kí n sì má mú wọn ṣe lẹ́kọ̀ọ̀kan.

Nínú àwọn nǹkan tó jẹ́ ohun ìmọ́tótó ara, òní gígé èékánná, n ó sì máa ń gé èékánná. Ní ọjọ́ mẹ́ta mẹ́ta ni mo fi ń gé èékánná. Èékánná mi kì í kọjá ọjọ́ mẹ́ta kí n tó gé. N ó wà lára ìmọ́tótó ara tí a ó sì gbọdọ̀ mọ fàkiyèsì. Ó sì wà lára ohun tí a ó mọ tọ́jú. Ìmọ́tótó ara ó jẹ́ ohun pàtàkì tí a ó gbọdọ̀ mọ̀ ṣe.

Bẹ́ẹ̀ni, atẹ́gùn jẹ́ ohun tí máa ń fún ènìyàn lẹ́mi, ó sì jẹ́ ǹkan pàtàkì tí máa ń fún ènìyàn lẹ́mi. Mo fẹ́ràn atẹ́gùn dáadáa. Àgàgà abẹ́ igi tí rí ibòji bá wà, ibẹ̀ ni atẹ́gùn re máa ń wà, ibẹ̀ sì ni atẹ́gùn àlàáfíà tí máa ń fẹ́ wọra.

Batiri ẹ̀rọ, ẹ̀rọ ayarabiasa mi, batiri rẹ̀ máa ń gbé mi ní ọjọ́ kan gbákogbákogbáko. Ọjọ́ kan, í máa ń gbé mi tí mo bá ti charge rẹ̀, tó sì fuulù dáadáa. Í máa ń gbé mi ní ọjọ́ kan.

Ní gbogbo ìparí ọ̀sẹ̀, le mí máa ń se imọ́jútóto ilé tèmi nítorí pé kí olúwa rẹ̀ wà nílé tí óò sì mójútó lé. Ó dàbí pé olúwa rẹ̀ ó mójútó nǹkan tó yẹ mọ́jútó ni. Mójútó ilé ò ṣe pàtàkì.

Rárá o, èmi ò gẹ́gẹ́ bí ẹni kan tó mọ ń na ara mi nítorí pé ohun àìmúlà lakaiye wà ni kí ọmọ ènìyàn kúkú ṣàdedé maa na ara rẹ̀. N tí o ń mú ń là ká ìwà ni, láìsí pé Olúwa rẹ̀ ò gbádùn kí ọ wá mọ ń na ara rẹ. Rárá o, kò yẹ rárá.

Bẹ́ẹ̀ni, a ó máa ń ṣe àtúnlo nǹkan. Nígbà mẹ́ẹ̀nì tí ohun ìyẹn bá ń lò nílé, tí ó bá bàjẹ́, ìyẹn ó mú lọ sí ibi tí wọ́n ó ti tún ṣe. Wọ́n bá tún ṣe tán, ìyẹn ó tún túnlo náà nẹ̀. Àtúnlo nǹkan kò yẹ bíi pé nǹkan bàjẹ́ tí ò ṣeé lò rárá mọ́. A ó tún ṣe, a ó sì tún lò.

Ní oojòójúmọ̀, mo máa ń mu omi tó bí ẹ̀ẹ̀mẹ́wàá nítorí pé mo máa ń mu omi tí ó yo omi dáadáa. Tó ǹgbé bá gbé mi, mo máa ń mu omi tí ó sì tún ara mi, ẹ̀ ń mu omi tí ó yí omi dáadáa. Òǹgbẹ́ o gbọ́dọ̀ gbé mi ní ìró mi mọ́, tí n bá ti ró mi, ààrá ò bá lè, ààrá ò sì tú mí. Mo máa gbọ́dọ̀ make sure wípé mo mu omi dáadáa. Pé ì ń mu omi ní ojúmọ́ mọ́ kan, mo máa ń mu omi tó five liters sí i.

Bẹ́ẹ̀ni, mo jẹ́je bí èèyàn tó máa ń tètè jí ní àárọ̀ kúrò kúrò tó. Mo máa ń tètè gbéra didé lórí bẹ́ẹ̀dì, mo sì máa ń tètè jí nítorí pé à ń máa ń tètè lọ síbi iṣẹ́, mo máa ń tètè jí. Maa ti jí ní òwúrọ̀, wọ́n gbéra kí ń ṣe ń tó yẹ ní òwúrọ̀ láti múra ma lọ síbi iṣẹ́

Ní òwúrọ̀ yìí, mo kehin lọ sí ilé oúnjẹ nítorí pé n mi ò jẹun kuo nílé kí n tó lọ sí ibi iṣẹ́. So ìgbà tí mo dé ibi iṣẹ́, mo lọ sí ilé oúnjẹ tó súnmọ́ àbí tó wà ní agbègbè ibi iṣẹ́ wa. Ibẹ̀ ni mo lọ tí mo lọ jẹun àárọ̀ yìí.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, ó ti ṣe díẹ̀ ó, nítorí ibi iṣẹ́ wa àti ráyè nígbà mìí, a ó máa ń le díẹ̀. Ní oṣù tó kọjá ẹ̀kan ni mo ráyè lọ sí ilé ìkàwé tí mo sì lọ lè gba research lóun kan. Ìwádìí ló gbé mi lọ. Mo lọ lè si Ìwádìí ni in tó gbé mi lọ sí ilé ìkàwé nuu.

Bẹ́ẹ̀ni mo ni nọ́mbà orile wa toripe won ti so di oun aigbodo mani ni orilẹ wà yí. Bo fẹ́ ṣe nǹkan ní báǹkì, o gbudọ̀ ní nọ́mbà orílẹ̀ wá nígbà, nígbà gbogbo ẹ̀.

Àà ohun mímu tí mo fẹ́ràn jù ni, eh, Sẹpẹ̀. Mo fẹ́ran kí n máa mu Sẹpẹ̀. Ó wà lára àwọn ohun tí mo fẹ́ràn jù láti máa mu. Tí a bá lọ sí àbẹ́tẹ̀ wá ní ìparí ọ̀sẹ̀, tí a bá lọ sí ìpàdé, Sẹpẹ̀ náà là lọ́ máa n fi ṣe fàájì.